Ọjọ́ tí mo fi máa sinmi ní ọ̀dọ́ ọdún, ó máa ń dáalé bí ọdún nà bá ṣeré ri àti bí àkókò nà bá ṣeré ri, ní àkókò tí oye kó kan mi. Ní ìgbà mí, ó kéré jù mà lo bí ọ̀sẹ̀ méjì, ó wá pọ̀ jù ni mà lo bí oṣù kan sí oṣù kan àbọ̀. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà ọ̀sẹ̀ méjì yẹn ló máa ń jẹ́ torí kò sí ìgbà tí ó kì í ṣe iṣẹ́ nílẹ̀. Ẹni tí ó bá de je pé ó jẹ́ ọ̀kan nínú ìyàn gbó-- ìyàn kàn gbòógì láàárín àwọn tó ń mú ilé iṣẹ́ dúró, wọ́n kì í fẹ́ jẹ́ kí irú wọ́n kọ̀ lọ fún bí ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì, oṣù kan láàárí wọn nítorí pé nǹkan le bàjẹ́ láìsí. Mo dẹ̀ jẹ́ lára irú èèyàn bẹ́ẹ̀. Ṣó ní torí ìdí èyí, a máa fẹ́ jẹ́ kí nǹkan lo bí ọ̀sẹ̀ méjì, ó lè-- ó pọ̀ jù nìyẹn kí n tó tún ṣe kini, kí n tó padà ṣe ibi iṣẹ́ ọjọ́ mi.

Lára àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ibi iṣẹ́ mi ni bí a ti ń lo àkókò ẹni. To ye pé nígbà tí ó bá di pé bẹ́ iṣẹ́ tí a fẹ́ ṣe àkókò ti lọ fún láti ṣe bí a ti ṣe máa ṣe, mo ṣe máa ṣe láti lè tètè ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ àti pé bí a ti bá ní ìṣòro ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ tó fi máa di pé oníbàárà á fi lè dúró. Àbí láì tí ẹ ò fẹ́ láti ra tẹ́lẹ̀ ǹkan tí a fi lè sọ pé n o fẹ́ ra irú ǹkan bẹ́ẹ̀ àti ọ̀nà tí èèyàn á fi lè máa rò láti lè máa wo pé oríṣiríṣi ìṣòro tí ó lè jẹyọ nínú iṣẹ́ tí èèyàn fẹ́ ṣe àti pé ọ̀nà tí a fi lè yanjú irú ìṣòro bẹ́ẹ̀ àti bí a ti bá àwọn tí ẹ ti ènìyàn jọ ń ṣiṣẹ́, bí wọ́n ti máa ń bá wọn ní ìrẹ́pọ̀ àti bí èèyàn ṣe máa ń wà ní ìṣọ̀kan pẹ̀lú wọn àti bí ìṣe àti ìgbé ayé ta rà mí bí kò ṣe nípa ara wọn ní ara. So èyí wà lára àwọn ǹkan tí mo fẹ́ gbìyànjú láti ní ìmọ̀ nípa rẹ̀ sí so that ìgbé ayé mi lá lè ní ìtumọ̀ àṣẹ láti tẹ̀síwájú.